Bẹ́ẹ̀ni, màá ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Pàápàá jùlọ ní ìgbà mi tí iṣẹ́ kò bá pọ̀ lọ́wọ́ mi. Ó máa bọ́ sí àkókò tí àwọn náà ń jẹun lọ́wọ́. Ni abẹ́ búkà tí a ti máa ń jẹun, ibẹ̀ náà ni àwọn oníbàárà wa máa ń jẹun. Àyè wa kàn yàtọ̀ tọ̀ ni. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, màá máa gbé abọ́ oúnjẹ mi lọ sí ibi tí àwọn oníbàárà mi bá jókòó sí láti jọ fi ọ̀rọ̀ jo mi tọrọ ọ̀rọ̀, láti jọ sọ̀rọ̀ dáadáa kí a lè mọ bí gbogbo e ṣe ń lọ. Nígbà mìíràn wọn kò dẹ̀ ní mọ̀ pé mo wà ní inú búkà tí a ti ń jẹun, hun ó máa fi ẹ̀tẹ̀ mí lélẹ̀ láti gbọ ohun tí wọ́n bá ń sọ nípa ilé iṣẹ́ wa. Nítorí mo ní ìgbàgbọ́ pé ohun tí wọ́n bá ń sọ nígbà tí wọn kò rí ojú mi, ìyẹn a jẹ́ òótọ́. Ohun gbogbo tí ilé wa, ilé iṣẹ́ wa ń ṣe fún wọn. Fún ìdí èyí, mo màá ń jẹun pẹ̀lú àwọn oníbàárà mi kíkàn ṣe gbogbo ìgbà. Nítorí pé, déédé Mira o. Tí èèyàn o bá ṣe díẹ̀ díẹ̀, gbogbo ohun kan tí ó bá ti pọ̀ jù ni kò kí n fẹ́ ní ìyi mo ẹṣeun.